Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábáṣepọ̀ mi ní ìwọ̀nba. Mo fẹ́ràn láti máa ṣe irú ìwádìí irú ẹni tí wọ́n jẹ́, nǹkan tí wọ́n fẹ́ràn àti ọ̀nà tí mo fi le bá wọn, tí mo fi le bá wọn sọ̀rọ̀. Nítorí pé àwọn alábáṣepọ̀ mi jẹ́ àwọn èèyàn tí àjọ ń ṣiṣẹ́ papọ̀, àwọn èèyàn tí, àwọn èèyàn tí mò ń kówó mi fún, àwọn èèyàn tó ń bá mi rajà, àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo gbọ́dọ̀ mọ irú èèyàn tí wọ́n jẹ́, mo gbọ́dọ̀ mọ ìwà wọn láti le bá wọn ṣepọ̀ dáadáa, láti le mọ nǹkan púpọ̀ nípa wọn, láti le bá wọn ṣeré, láti le bá wọn ṣe àwàdà. Èyí tí yóò sì mú kí ìbáṣepọ̀ wa kó dánmọ́rán dáadáa tí a ó sì le fi ṣe iṣẹ́ púpọ̀ dá, papọ̀ ní ọjọ́ iwájú.

Báwo ni mo ṣe ń kojú àsìkò ìparí iṣẹ́? Pẹ̀lú inú dúdú àti àyò kùnkùn ni mo fi máa ń kojú ìparí iṣẹ́, nítorí pé inú mi ń dùn pé mo ti fẹ́ ṣiṣẹ́ tí ó wà lọ́wọ́ mi tán àsìkò sí, àsìkò ìsinmi sì ń bọ̀. Èyí sì máa ń mú kí, kí n túbọ̀ yára mọ iṣẹ́ yẹn láti lè tètè parí rẹ̀ tó dá, tó dá, sórí pé n ó lè lọ sinmi, wọ́n ó sì wá oúnjẹ gidi jẹ sí ago àrà mi. Èyí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa sáré púpọ̀. Eré jẹ́ nǹkan tí mo yege nínú. Ni ìgbà ilé ẹ̀kọ́ gírámà mi, mo jẹ́ ọ̀kan lára àwọn olùsàré fún ilé ẹgbẹ́ ẹ̀kọ́, ilé ẹgbẹ́ Yellow House. Èyí tí mo wà ní ìgbà náà, mo jẹ́ ẹni tí ó mọ eré sagidi gan-an ni, tí wọ́n sì máa ń pè fún, tí wọ́n sì máa ń pè fún eré sísá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ. Oúnjẹ, oúnjẹ sísè jẹ́ nǹkan lára àwọn nǹkan tí mo fẹ́ràn jù láti máa sè, nítorí pé tí bá dáná, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa fẹ́ jẹ nínú oúnjẹ tí mo bá sè, nítorí pé mo mọ iná dá gidi. Ọmọ, ọmọ mo ti ń dáná fún bí i ọdún, ọdún mẹ́wàá sẹ́yìn ni mo ti bẹ̀rẹ̀ sí ní dáná. Iná dídá sì jẹ́ nǹkan tí ó máa ń fún mi lọ́kàn balẹ̀, ló máa ń fi mí lọ́kàn balẹ̀ tí ó sì máa ń mú inú mí dùn. Ìgbà kí ìgbà tí mo bá ń dáná, ara mi máa ń yá ga ga, inú mi sì máa ń dùn láti, láti da iná náà. Mo sì mọ̀, èmi náà sì mọ̀ pé mo mọ iná dá tí àwọn ènìyàn sì ti jẹ́ri nígbà pupọ pé, "bọ̀bọ́ yìí ò mọ iná dá."

Nígbàkigbà tí mo bá fẹ́ lọ sùn, mo fẹ́ràn láti máa wọ ṣòkòtò penpé tí èyí tí àwọn òyìnbó mọ̀ sí short knicker ni mo máa ń wọ̀ nígbàkigbà tí mo bá fẹ́ lọ sùn. Ṣùgbọ́n mi ò kí ń wọ ǹkan kan fún ẹrù, mi ò kí ń wọ ẹwù kankan nítorí pé mo fẹ́ràn kí atẹ́gùn ó máa fẹ́ sí mi lára nígbà tí mo bá ń sùn lọ́wọ́. Àwọn ìgbà mí wà tó jẹ́ pé mo máa ń yọ aṣọ pátápátá kúrò ní ara mi nítorí ooru tí mo sì fẹ́ jẹ́ kí atẹ́gùn àlàáfíà ó fẹ́ wọlé sínú àgo ara mi. Nítorí pé mo jẹ́ èèyàn kan tí ó kórira, tí ó kórira ibi tí ó bá gbóná. Mo fẹ́ràn ibi tí ó bá tutù gan lọ́pọ̀lọpọ̀ nítorí ó sì máa ń ṣe àǹfààní fún ara mi.

Ètò ìdárayá mi bí-- sísọ bí ètò ìdárayá mi ṣe rí. Ètò ìdárayá mi máa ń bọ sí ọjọ́ ajé nítorí pé ìgbà yẹn jẹ́ ìgbà tí mo máa ń ní àsìkò láti ṣe ìdárayá, láti gbé àwọn ẹbí mi jáde fún ìdárayá. Ìdárayá-- ètò ìdárayá mi ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú gbígbá bọ́ọ̀lù ní àárọ̀ kùtù. Èyí tí àwọn oyinbo mọ̀ ṣi football, èyí mo máa gbá ní àárọ̀ kùtù kùtù ní ọjọ́ ajé. Lẹ́yìn ìgbà tí m'bá ti gbá bọ́ọ̀lù náà tán, màá lọ sí ilé ìwẹ̀, Eleyií wọ́n ń pè ní swimming pool. Ibẹ̀ ni màá ti sinmi, màá ti fọ gbogbo ìdọ̀tí ara mi láti gbá bọ́yẹ̀. Màá sì, ibẹ̀ náà ni omi yẹ á sì ṣe sinmi lára, màá sì máa wẹ̀ nínú odò. Bẹ́ẹ̀ni eré ìdárayá mi, bẹ́ẹ̀ni ó ṣe rí.